Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe nígbà tí mo bá ń sín ni wípé màá ríi wípé mo ní aṣọ elé ti mo le fi nu mú tí mo bá sín tán. Nítorí sísín nígbà mí o le mú kí ikun'mú kó jàdé nì ìmú eeyan. Tí ó sì bá si si tí o ba ṣì ṣi aṣọ láti fi nu ikún'mu ọ̀hún, o le yí imú, o le fò si ara aṣọ gan kí ènìyàn má mọ. Èyí yi o de kí ń ṣe ìwà ìmọ́tótó ní àwùjọ, ó sì jẹ́ ohun tó máa ń yẹpẹrẹ èèyàn kí àwọn èèyàn wá bá máa sọ fún ẹ pé wo aṣọ ẹ ikún imu wà ní ara aṣọ ẹ. Nítorí náà, màá mú aṣọ ibòmú eléyi tí mo le fi fọn imú, màá fi nu imú, ohun tí màá ṣe nìyen.